Ẹ káàsán, ẹ káàrọ̀, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbó mi ní àsìkò yìí. Mo dúpẹ́ fún ore-ọ̀fẹ́ láti tú bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan si ní àsìkò yìí. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ohun tí a pè ní ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣé o fẹ́ràn yíya àwòrán? A rí pé tí a bá wò, yíya àwòrán jẹ́ nǹkan tí ó fún ènìyàn ní ayọ̀ lọ́pọ̀lọpọ̀. Pápa jùlọ, ó tún jẹ́ ohun tó jẹ́ pé ó máa ń fi, ẹ́ẹ́, àfihàn, ó máa ń ṣe àfihàn ohun tí ó ti kọjá. Nígbà tí ènìyàn bá ya àwòrán, ó dàbí nígbà tí ènìyàn ń fi ohun kan pamọ́ fún ọjọ́ iwájú láti jẹ́ kí irú àwòrán tí ó ya yẹn kí ó sọ̀rọ̀ nípa rẹ̀ àbí nípa ohun tí ẹ ṣe ní àsìkò náà. Nítorí náà yíya àwòrán jẹ́ ohun tí mo gbádùn àbí tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Nídìkan tàbí ìkejì. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti ya àwòrán nítorí pé yíya àwòrán jẹ́ ohun tó ń fún ni ní ayọ̀. Pápa jùlọ ní àsìkò tí ènìyàn ń ya àwòrán, inú rẹ̀ ni bẹ́ẹ̀ dùn sí irú àwòrán bẹ́ẹ̀ a rí nínú ohun rẹ̀ àbí nínú, ẹ́ẹ́, ṣíṣe àgbékalẹ̀ àwòrán yẹn. Ó jẹ́ kí ó jẹ́ èyí tí ènìyàn ní ayọ̀. Pápa jùlọ àwòrán tí ènìyàn bá yà ó máa ń ṣe ìfihàn ohun tí ó ṣẹlẹ̀ ní àsìkò yẹn tí a mọ̀ sí history. Tí ènìyàn bá di ọjọ́ iwájú, bá gbé irú àwòrán bẹ́ẹ̀ jáde, a fi hàn pé nígbà báyìí mo ya àwòrán báyìí, nígbà báyìí mo ya àwòrán báyìí, pé báyìí ló ṣẹlẹ̀ àbí irú ohun báyìí ni a ń ṣe, irú àjọyọ̀ báyìí ni ó ṣẹlẹ̀ àbí ènìyàn ń ṣe tán ní ilé-ìwé àbí ènìyàn ń ṣe, ẹ́ẹ́, ayẹyẹ ìgbéyàwó àbí ayẹyẹ ìsọmọlórúkọ àbí, ayẹyẹ kan tàbí kejì. Yíya àwòrán pín sí oríṣìíríṣìí tí jẹ́ pé ó máa ń ṣe àpẹẹrẹ àbí ó máa ń ṣe, ẹ́ẹ́, àfihàn ohun tí ó ti kọjá. Nígbà tí ẹni tí ó bá ń wo irú ẹni bẹ́ẹ̀, a ó fi hàn pé à, ní ọdún báyìí, nígbà tí a pé ọdún báyìí ni àwòrán yìí wá sáyé. So a rí pé àwòrán jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti lè fi, ẹ́ẹ́, láti lè fi ìtàn hàn kí ènìyàn tó máa bá a gbàgbé ohun tó ṣẹlẹ̀. Pápa jùlọ ẹlòmíràn tu máa ń ya àwòrán kí ó lè fi hàn pé nígbà tí mò ń là lákọjá báyìí, irú àwòrán báyìí, nǹkan báyìí ni mo yà bí mo ṣe rí nígbà náà, nígbà yẹn nìyí. Ó jẹ́ ohun tí ó jẹ́ pé ó ń sọ àpẹẹrẹ ohun tí ó ti ṣẹlẹ̀ fún ènìyàn. Ẹlòmíràn máa mọ̀ọ́mọ̀ ya àwòrán kí ó máa bá a gbàgbé irú ipò tí ó wà ní àsìkò yẹn. Èyí jẹ́ ohun tí ó dára. Àsìkò tí a bá ya àwòrán, ohunkóhun yóò ń kórẹ́ ṣẹlẹ̀. A rí pé èyí jẹ́ ohun tí ó ń fún ènìyàn ní ìrántí, ìrántí tí a lè pè ní ìrántí memory láti lè ṣe ìrántí ohun tí ó ti kọjá àbí tí ó ti ṣẹlẹ̀ kí ènìyàn kí ó lè fi irú rẹ̀ hàn. A rí pé irú àwọn nǹkan báyìí jẹ́ ohun tí ó ṣe é fi àṣọwọ́ sí ẹlòmíràn àbí kí ó lè fi ṣe àpẹẹrẹ hàn pé báyìí, báyìí, báyìí ni ohun tí ó ṣẹlẹ̀. Nítorí náà gbogbo wa ni mo rò pé ó fẹ́ràn láti ya àwòrán àbí tó ní inu didún sí àwòrán yíya. Ẹ ṣe gan-an fún ore-ọ̀fẹ́ tí ẹ fún mi. Ẹ ṣe.

Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ̀ mí ní àsìkò yìí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí tí a pé ní "Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà?" Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Gẹ́gẹ́ bí a ti mọ̀, ọjà jẹ́ ibi tí èèyàn ti ń ra àwọn nǹkan tí èèyàn nílò àbí tí èèyàn ti ń ta àwọn nǹkan tí ó ní fún ẹlòmíràn láti rà àbí láti ẹ̀ ṣe ohun tí à ń pè ní pàṣípààrọ̀. A rí pé ọjà jẹ́ ibi tí ó fe a fẹ́ lè sọ pé èèyàn ò lè ṣe kí ó má lọ, pàápàá jùlọ gẹ́gẹ́ bí obìnrin, torí pé a fẹ́ ṣe ilé yìí nílé a fẹ́ ṣe tọ̀ ọ́n. A rí pé ọjà ni èèyàn ti máa rí irú àwọn nǹkan bẹ́yẹn. Gẹ́gẹ́ bí obìnrin, mo fẹ́ràn láti lọ sí ọjà lọ́pọ̀lọpọ̀ kín ní ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ràn láti lọ sí ọjà lọ́pọ̀ ìgbà, bẹ́ẹ̀ náà mo sì ń fẹ́ràn láti máa ra àwọn nǹkan tí mo fẹ́ ní, ẹ́, ní àpapọ̀ kí lè kí, ẹ́, àti lọ sí ọjà mi kò ní gbogbo ìgbà nítorí pé kìn ṣe gbogbo ìgbà náà ni èèyàn máa ní oore ọ̀fẹ́ láti lọ sí ọjà lójoojúmọ́. Nítorí náà, màá ti fẹ́ láti ra àwọn nǹkan tí mo nílò sí inú ilé ṣáájú àkókò irú ọjọ́ bẹ́ẹ̀ kó má baà di pé nígbà tí mo bá nílò rẹ̀ ni màá tó lọ sí ọjà. Ọjà jẹ́ ibi tí èèyàn ti rà ọ̀pọ̀lọpọ̀ ohun tí èèyàn nílò gẹ́gẹ́ bí obìnrin. Nídi èyí, ọjà fẹ́ lè jẹ́ pé mo fẹ́ lè sọ pé ó jẹ́ ibi tí èèyàn kò lè ṣe láti má lọ nítorí pé kò sí àwọn nǹkan tí èèyàn nílò tí ó fẹ́ rà tí ò ní dé ọjà yàtọ̀ sí pé èèyàn rà nǹkan ní ẹ̀gbẹ́ ilé àbí ní àyíká àbí agbègbè ibi tí èèyàn wà. Ọjà ni èèyàn máa fẹ́ móri lé láti lè rí oríṣiríṣi àwọn nǹkan tí ó fẹ́ rà fún àwọn nǹkan tí ó nílò. A rí pé gẹ́gẹ́ bí onìṣòwò náà, ọjà ni ibi tí ó yá láti ta àwọn nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ ń tà láti lè rí àwọn oníbàárà tí a mọ̀ sí àwọn tí ó máa bá a ra ọjà. Àwọn èèyàn fẹ́ láti dé ọjà kí wọ́n lè wo àwọn nǹkan tí wọ́n fẹ́ yàtọ̀ sí èyí tí àwọn ò fẹ́ àbí kí wọ́n lè rí ojúlówó àwọn nǹkan tí àwọn nílò àbí kí wọ́n tún lè wo, ẹ́, irú òye tí à ń ta àwọn nǹkan bẹ́yẹn síra wọn, bóyá e léyìí tò wọn ni àbí èyi tí ó wálẹ̀ tí owó rẹ̀ ò wọ́n jù tí wọ́n lè rà. Nítorí èyí, ọjà jẹ́ ibi tí ó wọ́pọ̀ tí èèyàn lè ń lọ. Tí a bá tún wò ó ní ìdàkejì, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń sọ pé ayé yìí ọjà ni, pé oníkálukú wa a wá nájà nínú ayé ni. Nígbà tí ó bá yá tí lẹ́yìn ò rẹ́ yìí oníkálukú á fa ayé lẹ̀, a padà lọ sí ibi tí ó ti wá. Ìdí nìyí tí wọ́n fi ń sọ pé káwọn Yorùbá ní "Ayé yìí jẹ́ ọjà, ọjà láyé. Gbogbo wa wá nájà, nígbà tí a bá nájà tán, a dàri sílé." Nídìí èyí, ilé tí ó ti Yorùbá tún mọ̀ sí gẹ́gẹ́ bí òwe tí wọ́n pa pé "Ayé yìí jẹ́ ọjà, nígbà tí oníkálukú bá nájà tán tí ilẹ̀ ṣú, a dàri sílé." Ilé yìí jẹ́ ọ̀run. Nígbà tí ilẹ̀ bá ṣú yìí, a rí pé ó tún mọ̀ sí pé nígbà tí èèyàn bá dàgbà, tí èèyàn dógbo, tí ó fa ayé sílẹ̀, tí ó papòdà, gbogbo wa náà la ó ku lọ́jọ́ kan. A ń gbàdúrà pé kí ẹ̀mí wa ó gùn. Ṣùgbọ́n nígbà tí ọlọ́jọ́ bá dé tí, ẹ́, èèyàn darúgbó tán tí ó rí bí àgbà rẹ̀, a padà lọ sílé. Ìdí nìyí tí wọ́n fi ń sọ pé "Ayé yìí jẹ́ ọjà, gbogbo wa náà la wá nájà nínú ayé." Àdúrà tí oníkálukú wa ń gbà ni pé nígbà tí ilẹ̀ bá ṣú tí a padà lọ sí ibi tí a ti wá kí a lè dé ibùgbé ayọ̀. Ídìí niyìí, gẹ́gẹ́ bí ẹni tó wá nájà, a gbọdọ̀ ṣe rere nílé ayé. A gbudọ̀ jẹ́ ẹni tí ó hùwà rere kí a lè dé ìjọba ọ̀run. Ọlọ́run á sì rán gbogbo wa lọ́wọ́. Ẹ ṣé fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ fún mi.

Ẹ̀karọ̀, ẹ̀kasan, ẹ̀kalẹ níbi gbogbo tí ẹ bá ti ń gbó mi ní àsìkò yìí. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní èní ni ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́. Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́. A rí pé gẹ́gẹ́ bí a bá wo àkórí yìí ń sọ̀rọ̀ nípa ìmọ̀ tó tó eyín wa, ìmọ̀ tó tó eyín wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀, a rí pé ní ètò tí a gbé kalẹ̀ ní ti àwọn onímọ̀ eyín, ìmọ̀ tó tó eyín, ó sọ fún wa wípé kí a máa fọ eyín wa ó kéré jù ní ẹ̀ẹ̀méjì lójoojúmọ́. Ní ẹ̀ẹ̀méjì, èyí jẹ́ ìkànlá, ẹ̀kànlá àárọ̀ àti alẹ́. A rí pé èyí ni, ẹ́, ìgbékalẹ̀ tí a sọ fún wa tí ó yẹ kí gbogbo wa máa tẹ̀lé tí a bá wo ìlànà yìí. Ó jẹ́ ohun tí ó ṣe èèyàn ní àǹfààní lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí a yànànà rẹ̀. Ni àkọ́kọ́, tí èèyàn bá jí ní òwúrọ̀ tí ó fọ eyín rẹ̀, èyí jẹ́ kí ó fi yé wa wípé gbogbo ohun tó jẹ mọ́ ìdọ̀tí, ìdọ̀tí ẹnu àbí òórùn pé èèyàn ti sùn láti, ọ̀, wákàtí mélòó sí ìgbà yìí tó sì ń jí tí gbogbo ẹnu ń rùn. Ẹ̀yà á fọ ẹnu, á fọ àwọ̀ rẹ̀ kí gbogbo rẹ̀ lè mọ́ láti jẹ oúnjẹ, òòjọ́ yẹn. Iyẹ́wẹ̀, nígbà tí èèyàn bá ti wá jẹ gbogbo ohun tí ó yẹ kó jẹ tán tó di alẹ́ pé èèyàn ti fẹ́ lọ sùn lẹ́yìn tó ti jẹ ohun tí ó ń ṣì pé bóyá ó fẹ́ jẹ ohun kan kan àbó òun mìíràn mọ́. A rí pé a fi yé wa wípé èèyàn gbọdọ̀ fọ ẹnu kí ó tó lọ sùn kí a fọ eyín wa kí èèyàn tó lọ sùn kí a fọ eyín yìí dáadáa. Ìdí tí a gbọdọ̀ nílò láti fi fọ eyín yìí ni pé fún àpẹẹrẹ, bóyá ní ọ̀sán mo jẹ ẹran tí ó ti há sí ibìkan nínú eyín yẹn, ó tún di kílé tó ṣú náà mo jẹ ohun tó jẹ mọ́ bí ṣúgà àbí ohun tí à ń pè ní ṣokoléètì tí èyí ti há sí gbogbo àwọn kọ̀rọ̀ ẹnu tí ò sí ọ̀nà láti jáde. Nígbà tí èèyàn bá jẹ gbogbo èyí tán, a rí pé kò sí bí èèyàn lè ṣe fi omi ṣan ẹnu tó tí gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ yẹn máa kúrò nínú eyín. Ìdí nìyí kété tí èèyàn bá ti rí pé ó ti ṣe tán láti fẹ́ lọ sùn kí èèyàn mú, ẹ́, ìfọnu rẹ̀ tí ń ṣe, ẹ́, búrọ̀sì àti ọṣẹ tí èèyàn máa fi fọ ẹnu fọ eyín kí èèyàn fi fọ gbogbo, ẹ́, kùdẹ̀kùdẹ̀ tí ó wà ní ẹnu yìí àti eyín tí ó ti há sí inú gbogbo rẹ̀ àti, ẹ́, kọ̀rọ̀kọ́rọ́ gbogbo ẹnu kí ó fi fọ gbogbo rẹ̀ kúrò kí ó lè jẹ́ kí eyín wa kí ó lè mọ́ gbogbo àwọn ohun tó jẹ mọ́ èyí tó há sí ibẹ̀. Nígbà tí èèyàn bá ti mú ohun tí a pè ní, ẹ́, búrọ̀sì tí a fi ń fọ ẹnu tí ó ti fi fọ gbogbo àwọn nǹkan yìí, a rí pé èyí yìí á jẹ́ kí ó ní gbogbo àwọn nǹkan yẹn kí ó lè kúrò. Ohun tí ọwọ́ ò lè yọ àbí omi tí èèyàn fi ṣan ẹnu tí ò lè mú kúrò. A rí pé àwọn eyín búrọ̀sì yìí bí ó ṣe jẹ́, bí ó ṣe rí yẹn, a lè yọ gbogbo rẹ̀ kúrò. Kò ní jẹ́ kí ohun tí a pè ní bacteria kí ó lè dúró sí àwọn kọ̀rọ̀ ẹnu àbí ohun tí jẹ́ pé ohun tí a jẹ kù gẹ́gẹ́ bí ẹran tí ó wá sí ibẹ̀ láti jẹ́ kí ó wà níbẹ̀. Èyí tí ó máa ń fún àwọn kòkòrò láàyè láti jẹ́ kí ó jẹ irú ẹnu. A rí pé àwọn nǹkan yìí ó lè fa kí eyín máa dun èèyàn tí èèyàn ò bá ṣe àwọn nǹkan yìí déédéé. Ìdí nìyí ló fi yẹ kí èèyàn máa fọ ẹyín rẹ̀ ní ẹ̀ẹ̀méjì lójoojúmọ́. A rí pé èyí ni ó tọ̀nà. Fọ ẹyín ní àárọ̀ nígbà tí ó bá jí àti fí fọ ẹyín nígbà tí èèyàn bá fẹ́ lọ sùn. Ní kété tí èèyàn ti jẹ ohun tán, omi nìkan ni èèyàn tó ní, ní àǹfààní sí láti mu ní kété tí èèyàn bá ti fọ ẹyín yìí ní alẹ́. Omi nìkan ni àǹfààní tí èèyàn tún ní. A rí pé gbogbo àwọn ìtọ́jú yìí ni ó dá tí ó sì ń ṣe ara wa ní oore. Ẹ ṣe gan ni fún àǹfààní yìí.

Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́. Nibi gbogbo tí ẹ̀ bá ti ń gbọ́ mi ni àsìkò yìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àkòrí tí àpò orúkọ rẹ̀ ni "Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn?" Torí pé ìbéèrè yìí jẹ́ ohun tí gbogbo wa nílò láti béèrè. Nítorí pé, ẹ́ gbogbo wa náà ni a jẹ́ olùjọsìn ní ibi kan tàbí ibi mìíràn. Gẹ́gẹ́ bí ẹni kan, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti lọ sí ilé ìjọsìn. Nítorí pé mo jẹ́ onígbàgbọ́ tí mo gbàgbọ́ pé, ẹ́ Ọlọ́run ni ẹni tí ó yẹ kí a ké pè tí a sì gbọdọ̀ lọ síwájú rẹ̀ láti lọ ìjọsìn. Bóyá ni ọjọ́ ìsinmi ni tàbí àwọn ọjọ́ mìíràn tí ó bọ́ sí àárín ọ̀sẹ̀. A rí pé ilé ìjọsìn jẹ́ ibi tí èèyàn tí máa ń, ẹ́ yin Ọlọ́run lógo, tí ẹ ó yọ̀ síwájú Ọlọ́run. Bóyá nípa orin kíkọ, ijó jíjó àbí títẹ àwọn duùrù lórísìíríṣi tí èèyàn máa fi ìdùnnú rẹ̀ hàn níwájú Ọlọ́run. Pápá jùlọ kì í wá ṣe ijó nìkan tàbí orin kíkọ nìkan ni ìjọsìn wà fún. A rí pé nígbà tí èèyàn bá ṣe gbogbo nǹkan yìí, àsìkò tún máa ń wà bí ààyè tún máa ń wà láti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a pè ní ọ̀rọ̀ ìyànjú fún irú ọjọ́ bẹ́ẹ̀ láti ẹnu olùṣọ́-àgùntàn tí a mọ̀ sí pásítọ̀. A rí pé irú ọ̀rọ̀ ìyànjú yìí náà tún máa ń fi ọkàn àti ìmọye èèyàn sí ipò ọgbọ́n. Àti paapaa jùlọ láti lè bá ara wa lò ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tí Ọlọ́run fọwọ́ sí ní ilé ayé yìí. Pápá jùlọ láàárín ẹbí, láàárín ọ̀rẹ́, láàárín, ẹ́ aládùúgbò tàbí ibi iṣẹ́ ni. A rí pé àwọn nǹkan yìí máa ń ran wa lọ́wọ́ láti lè gbé ìgbé ayé tí ó tọ̀nà. Nígbà tí a bá ń gbọ́ ọ̀rọ̀ ìṣe, ìṣe, ẹ́ ìṣepayà àbọ́ ọ̀rọ̀ ìyànjú láti ẹnu olùṣọ́-àgùntàn tí ó sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run tí ń dì í, tó fi ti lẹ́yìn pé ohun tí Ọlọ́run fẹ́ àbọ́ ohun tí Ọlọ́run kò fẹ́ nìyí. Gẹ́gẹ́ bí ènìyàn, a rí pé irú àwọn nǹkan yìí tí a sì ń fi sí ojú ìṣe, ó máa ń jẹ́ kí a ní ìwà rere láàárín àwọn olùbágbé wa. Àbí ó máa ń ran wa lọ́wọ́ láti lè bá ara gbé ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó fi lè jẹ́ kí àlàáfíà kí ó jọba. A rí pé àwọn nǹkan yìí jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà. Ìdí ni wípé a lè má lòye àwọn nǹkan yẹn kí ẹni tí ó lóye, tí Ọlọ́run ti fi òye, ẹ́ bíbélì àbọ́ ọ̀rọ̀ Ọlọ́run hàn láti lè ṣẹ́ wa ní ìyè, ṣi ohun tí ó tọ̀nà. A rí pé bẹ́ẹ̀, bákan náà bí a ṣe ní nínú Krìstíẹ́nì bẹ́ẹ̀ ni a ní nínú ẹ̀sìn Mùsùlùmí àti alábàáláyé, pàápàá jùlọ. Wọ́n máa ń ṣe ìjọsìn, a ń gbà ara wọn ní ìyànjú, a ń bá ara wọn sọ̀rọ̀ ohun tí Ọlọ́run fẹ́ àbí ohun tí Ọlọ́run kò fẹ́. Gbogbo àwọn nǹkan yìí ló wúlò kí wa n ṣe ní lọ síwájú ìjọsìn nìkan ni kókó. Ṣùgbọ́n láti lè mọ àwọn nǹkan tí a ń gbọ́ yìí láti lè fi sí ojú ìṣe kí á lè bá wa ní ìrẹ́pọ̀ pẹ̀lú ọmọ làkejì wa. Pápá jùlọ kí á lè bá wa ní ìrẹ́pọ̀, kí a lè ní ọkàn tí ó pé àti àyà mímọ́ níwájú Ọlọ́run. Kí a má bàá jẹ̀bi ní ọjọ́ kẹyìn. Èyí ni ìdí tí ó ṣe pàtàkì láti lọ sí ilé ìjọsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lè rò pé, tí ẹ bá kuku lọ sí ilé ìjọsìn, mo fẹ́ lọ jó ni. Ijó nìkan kọ́, tó bá jẹ́ ẹ ijo nìkan, tó bá jẹ́ ijó nìkan ni èèyàn torí ẹ́ ń lọ sí ilé ìjọsìn." Ìyá wa bẹ́, tí àwa, àwa fẹ́ bá ara mu kí èèyàn kúkú dúró sílé àbí kí èèyàn kúkú tẹ, ẹ́ ohun tí ó, ẹ̀rọ alágbéká tí ó lè fún èèyàn nínú orín láti lè jó nínú ilé. Ní díẹ̀ yìí, ní ọ̀pọ̀ ìgbà tí a bá lọ sí ilé ìjọsìn, ẹ jẹ́ ká ní ọkàn láti gba ọ̀rọ̀ Ọlọ́run àbí láti gba, ẹ́ ẹ̀kọ́ Ọlọ́run láti lè tún fi sí ojú ìṣe, àti paapaa jùlọ kí a fi sí ipò ìha gbọ́n ohun tí a ó dì mú. Ohun tí mo fẹ́ lọ gbọ́ yìí, ohun tí ó ṣe pàtàkì ni láti lè bá ara, àrá èèyàn sọ̀rọ̀ àti láti lè gbé ní àwùjọ kí àwùjọ wa kí ó lè jẹ́ èyí tí ó dára àti èyí tí Ọlọ́run fọwọ́ sí. Ẹ ṣe gan-an ni kí Ọlọ́run kí ó rán wa lọ́wọ́.